Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn èyàn tó wò. Ó kàn lè jẹ́ pé tí bó tí bó bá sẹ̀ńd lẹ́tà sí mi, mà sẹ̀ńd lẹ́tà, mà kọ lẹ́tà padà sí wọn. Ọ̀ mi, mi ò fi bẹ́ẹ̀ máa ń kọ lẹ́tà sí just anybody, àwọn family members.

Mo ma ń lo WhatsApp, Twitter, Snapchat àti Instagram, bòó WhatsApp àti Twitter mo máa ń lo jù, àbí Snapchat lẹ́kọ̀ọ́ kan. Mò ń dẹ máa ń lo Chrome na. Mo máa ń lo YouTube, mo máa ń lo TikTok.

Mo ma n ṣe ìmọ́tótó ilé ní Saturday every week ọsẹ ọsẹ àbí làárọ kí n tó lọ ibi iṣẹ́. Kò sí time tí mo ò le ṣe ìmọ́tótó ilé.

Báwo ni màá ṣe ní ọkọ ọkùnrin ní mí nau ní ilẹ̀ lọ́kọ̀? A dẹ̀ kín fẹ́ ọkùnrin ní ilẹ̀ Yoruba. Obìnrin la máa ń fẹ́, obìnrin àti ọkùnrin ló hún dá wa, so n kii fẹ́ ọkùnrin yẹn.

Mo máà ń, mo máà ń fi ipara sára. Nǹkan máà ń fọwọ́kọ ojú mi tí mo bá ti ń pa. Mo lè fi cream die sí ojú mi tí n bá ti ń para, but every other part of my body mo máà ń para ná.

A má, a má ń ṣeré náà ni a má ń sọ̀rọ̀, a kì ń fi bẹ́ẹ̀. A má n ṣeré náà ni, a má, a má ń wo TV, a má ń jáde, a má ń sún jẹun, a má ń jẹun, a má ń gist.

Tó bá ti bàjẹ́ náà ni màá ra tuntun. Akin wa wàsteful ni ilẹ̀ Yorùbá sọ “tó bá ti bàjẹ́ náà ni màá ro tuntun.”

Ìgbà mí mo ma ń jẹ́ pẹ̀lú ẹnu, bó wọ́n sì kọ́ wa pé kò dá ká má fi ẹnu jẹ ekaná wa. So, eh a má ń lo nail cutter àti blade lati mà gẹ́, bó wọ́n ti sọ fún wa pé blade ò da. So nail cutter la má ń lò.